Ní ìgbà tí iṣẹ́ bá pọ̀, èmi a máa parọ́ ọkàn sínú ara mi wípé, ní ìgbà tí yóò bá fi di ìgbà báyìí, tàbí bí ọgbọ̀n ìṣẹ́jú tàbí bí ogún ìṣẹ́jú, ng o ti parí eléyìí tí ngmo sì, tí ng o sì tún bọ́ sí orí òmíràn. Pápa jù lọ gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ tí mo jẹ́, tí mo sì gbọ́ jẹ́, tí mo sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ní ìdí iṣẹ́ náà. Ní ìgbà mìíràn tí iṣẹ́ bá pọ̀, dáadáa ni ọrùn ni tí àwọn oníbàárà mi ṣì dé, tí wọ́n sì kó iṣẹ́ tó pọ̀ wá. Èmi a máa sọ fún wọn wípé tí ó bá di, kí ó bá ti, kí ó bá ti di gẹ́gẹ́ bí ọgbọ̀n ìṣẹ́jú sáàsì kò yìí kí wọ́n padà wá. Èmi á dá bí ogún ìṣẹ́jú fẹ́ lo mìíràn, èmi á dá bí wákàtí kan gbáko fún ẹlòmíràn. Débi wípé àwọn tí mò ń dá bí ogún ìṣẹ́jú fún yìí, iṣẹ́ wọn a máa di ọgbọ̀n ìṣẹ́jú ní ìgbà mìíràn. Àwọn tí mò ń dá bí ọgbọ́n ìṣẹ́jú fún, iṣẹ́ wọn a máa di bí wákàtí kan ní ìgbà mìíràn. Àwọn tí mò sì dá bí wákàtí kan fún, iṣẹ́ wọn a máa di wákàtí kan àti bí ọgbọ̀n ìṣẹ́jú ní ìgbà mìíràn. Àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tí mo máa ń tún lò láti lè rí ìtùwọ̀n ní ojú wípé kò ní pẹ́, kò ní pẹ́ tí yóò fi parí. Débi wípé iṣẹ́ náà yóò ha fi rà á lọ́jà yìí díẹ̀ níwọ̀nba àkókò díẹ̀. Báyìí ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun náà ni ojú ọjọ́ tí ó jẹ́ wípé kò rọ̀jọ́, kò rọrùn. Irú ojú ọjọ́ yìí, a máa mu inú mi dùn púpọ̀púpọ̀. Nítorí pé irú ọjọ́ ọjọ́ báyìí ó rẹwà gan ni. A máa ra ase ẹlẹ́fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ nígbà mìíràn, a ra rọ́ọ́tì nígbà mìíràn, ẹṣẹ ra ilẹ̀ àti ra rasobí àti ẹran. Irú ọjọ́ báyìí ó máa ń dùn mọ inú púpọ̀púpọ̀ níbi wípé òòrùn ò ní ran jù àti lọ láti ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì kò ní ènìyàn ènìyàn lára rárá tàbí tí òjò bá túnrọ́ nígbà náà, inú èèyàn a máa dùn ní àsìkò ìgbà náà. Irú ojú ọjọ́ báyìí ó dára púpọ̀púpọ̀ tí ó sì máa ń dára ní àgọ́ ara ènìyàn, pàápàá jùlọ ní àgọ́ ara mi tìkalára mi. Èmi nífẹ̀ẹ́ sí irú àwọn irú ojú ọjọ́ báyìí tí ó jẹ́ wípé kò rọ̀jọ́, kò rọrùn. Irú irú ojú ọjọ́ báyìí inú mi a máa dùn sí i tí mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀púpọ̀

Ní ìgbà tí mo bá wà ní inú ọkọ̀ tí mò ń re ìrìnàjò láti ìlú mi lọ sí ìlú ibi ibo mìíràn, àwọn nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, èmi a tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti máa gbó niru ohùn kan tí àwọn ènìyàn ń wí. Nítorí wipé inú ọkọ̀ ni, orí wá, ògiri wa ni. Oríṣìíríṣìí ènìyàn ni èèyàn a bá pàdé ní inú ọkọ̀. Èèyàn a ba Hausa pàdé tàbí Íbò tàbí àwọn elédèkéde tí a mọ̀ sí àwọn oníṣẹ́. Oríṣìíríṣìí, oríṣìíríṣìí èdè bíi Ẹ̀gbá, bíi Ìjẹ̀bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi Ìjẹ̀sà. Debi wipé oníkálukú a máa sọ èdè tirẹ̀. Debi pé tí ẹ̀ bá rẹ̀ sí í gbọ́ èdè oníkálukú yí, èmi a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ debi wipé èmi a máa rí ọ̀gbọ́n kọ, ọ̀gbọ́n gbọ́n, ọ̀gbọ́n kọ ọgbọ́n láàárín wọn. Pàápàá jùlọ tí wọ́n bá tí ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ òṣèlú, èmi a dákẹ́ láti máa wò wọ́n níràn nígbà tí wọ́n bá parí. Wọn bá wọn da síi, tí wọ́n sì ṣàlàyé rẹ̀, tí wọ́n sì yànnànárẹ̀ ní ọkọ̀ kan èjeeji. Àwọn nǹkan tí mo máa ń gbọ́ níwọ̀nyí nígbà tí mo bá wà ní ẹnu ọkọ̀.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun náà ni ẹgbẹ́ èdè ìdárayá tí oní bọ́ọ̀lù. Èmi nífẹ̀ẹ́ sí eré ìdárayá oní bọ́ọ̀lù yìí púpọ̀ púpọ̀ dáradára débi wípé inú mi a máa dùn ní gbogbo ìgbà tí a bá ti ní eré ìdárayá oní bọ́ọ̀lù. Debi wipé bí àwọn òbí mi bá láwọn abẹ̀ mí iṣẹ́ ní ilé tí n bá ti ń ilé-ìwé dé kíákíá tí n bá ti ń ilé-ìwé dé kí n tó jẹun, wọ́n ti tẹ̀ lọ sí ibi tí wọ́n bẹ̀ mí. Débi wípé kò ní dá ki asiko tí wọ́n lọ sí ilé ìwé ibi tí ìdárayá oní bọ́ọ̀lù á ti ṣẹlẹ̀. Nítorí pé nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tí inú mi má ń dùn sí dáradára. Pápa jù lọ, eré ìdárayá tí ó jẹ́ eré sísá, èmi á, èmi niífẹ̀ sí eléyìí náà púpọ̀ púpọ̀ tí inú mi sì má ń dùn. Débi wípé mo má ń rí àwọn èèyàn fi ṣe àwọkose tí mo sì mọ bí wọ́n ṣe ń já fááfá sí. Àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan ìwúre fún mi tí inú mi sì má ń dùn sí. Èyí ni ẹgbẹ́ ìdárayá tí mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, èmi a máa wọ ohun ìdáàbòbò òòrùn nítorí àrà, nítorí wípé ara wa yìí, ara tí ó fẹ́lẹ́ ni, tí kò sì, tí ó sì kọ ẹ̀gbin tàbí tí ó sì kọ ìwọ̀sí tí a tó lè mọ̀ wípé ara wa yìí ó jẹ́ ara tí ó jẹ́ ohun kan ẹlẹgẹ́, tí ó jẹ́ wípé, tí ó jẹ́ wípé ǹkan tí ó bá le, tí ó bá fi lè ba ǹkan tí yóò padà mú jáde fún ènìyàn, ǹkan tí ó lágbára ni. Àwọn ǹkan wọ̀nyí ni èmi ti mọ̀, tí mo sì mọ̀ wípé tí mò, tí èmi ò bá ṣe àwọn ǹkan wọ̀nyí, yóò ṣe àkóbá làǹlà fún mi àti fún àgọ́, àti fún àgọ́ ara mi débi wípé yóò dá mi dúró láti má lè lọ sí ẹnu iṣẹ́ mi. Èmi ní àwọn ǹkan wọ̀nyí, àwọn ǹkan ìdáàbòbò òòrùn yìí lóríṣiríṣi tí mo fi ń dáàbòbò àgọ́ ara mi tí ó sì jẹ́ wípé àtì igbà tí mo sì ní ìwọ̀n kábámọ̀, bẹ́ẹ̀ ni inu mi ò sì bá jẹ́ rí. Bẹ́ẹ̀ ni mo ní àwọn ìdáàbòbò òòrùn.

Èmi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mi wípé èmi jẹ́ ẹnìkan tí ó nífẹ́ sí láti máa fà nǹkan tí ó jẹ́ ilà, níbi débi wípé mo ní mo mọ̀ nípa bí a ṣe ń ya àwòrán. Ni gbogbo ìgbà ni inú mi máa ń dùn láti máa ya àwòrán. Kò fẹ́ má kò fẹ́ ní ìgbà tí mi ò kí ń fẹ́ ya àwòrán àfi ìgbà tí mo bá sùn tàbí ìgbà tí mo bá ní iṣẹ́ mìíràn tí ó tún jẹ́ awo tàbí tí ó tún ṣe pàtàkì ju iṣẹ́ àwòrán, nǹkan yíya lọ. Nǹkan yìí, ó jẹ́ nǹkan tí mo mú ní ọ̀kúnkúndùn tí mo sì mú ní gbóògì. Débi wípé gbogbo, gbogbo ènìyàn ni wọ́n fẹ́, ni wọ́n fẹ́ rẹ́ mọ̀ mi mọ́ nǹkan yìí láti máa ya àwòrán ní gbogbo ìgbà. Ni ìgbà mìíràn tí èmi ò bá ṣiṣẹ́ kan, èmi á bọ́ sílẹ̀lẹ̀, un á sì múgi lọ́wọ́, ma sì máa fi kọ oríṣiríṣi nǹkan bí àwòrán yíyà sílẹ̀lẹ̀ débi wípé àwọn èèyàn a sì máa wò mí, inú wọn a máa dùn wípé gúdú eléyìí, ẹni tó dáńtọ́ nípa àwòrán yíyà ni. Èmi nífẹ̀ẹ́ sí àwòrán yíyà púpọ̀ púpọ̀ débi wípé kò fẹ́ má sì àkókò tí èmi ò kí ń fẹ́ ya àwòrán.

Nǹkan wọ̀nyí tí ẹ bèrè lọ́wọ́ mi yìí, tí mo bá sì ní kí n ti ẹnu bọ̀ ọ̀rọ̀, gbogbo ọjọ́ ni yóò lọ tán. Àwọn nǹkan rántí ìgbà kékeré mi tí mo rántí ó pọ̀ lóríṣiríṣi, níbi pé n ò ní le sọ ọ́ tán, níbi pé àkókò ò sí, àkókò ò sí fún mi láti lè sọ ọ́ tán, debi i pé àyè náà ò ni lè gba mi. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní ìgbà kékeré mi, oríṣiríṣi nǹkan ni a máa ń ṣe pẹ̀lú àwọn àkín ẹgbẹ́ mi, n torí wipé igi kan ò lè dáńgọ́ ṣe, a jọ máa ń ṣe é pọ̀ ni kó lè dùn. Igbọ́n gbọ́n kó tó le ẹ̀ kàn si. Ní ngbà mi tí a wà ní ngbà kékeré, àwa ṣe táyà maṣíìnì ní ngbà náà. Àwa sì gbéra láti ilé lọ sí oko. A máa ń fi oko ṣe ẹ̀kú ní ngbà náà tí a sì gbéra. A lè kórawọ́ jọ oríṣi ẹ̀jọ́ tí a máa ṣe competition nípa bá ṣe máa sá eré lákọ̀làkọ̀ lọ sí oko ní ìgbà náà. Lẹ́yìn tún, lẹ́yìn ìgbà náà tún ni a tún lè kórawọ́ jọ lórelóore láti lè ṣe ajómèbèlé. A ń pè kìn-ín-ní kan ní ajómèbèlé ní ìgbà náà. Kín ni yí ńdẹ́rí ọtí la máa fi ń ṣe. A máa wá sun okùn tàráyìn mọ́, a máa wá fi jà, a máa fi kó ju ara wa. A kì í fi ń gé ara wa ní ọwọ́ o. Ṣùgbọ́n a pọ́n ajómèbèlé yìí tí yóò mú debi wipé tí ó bá fi lè ti kẹ́rẹ́ síbi tàráyìn, ẹni kejì yóò gé fèré ni. Ní ìgbà náà, a máa wá fi kó ju ìjà sí ara wa debi wipé a wa máa fi yi ajómèbèlé bí ó ma dún fúùfúùfú. A máa fi, a máa fi jà, a máa fi gé okùn ara wa. Ẹni to baa ti rí okùn ẹni kejì ń rẹ̀ gé, òun gangangan ni ọ́ jẹ́ ẹni tí ó jẹ́ ajagùnṣegùn nínú nǹkan náà. Àwọn nǹkan tí mo ṣe nígbà kékeré mi ó pọ̀ dáradára. Tí mo bá ní kí n máa ròyìn, kò sí àkókò fún mi tó bẹ́ẹ̀ láti máa sọ ọ́ lọ. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe ní ìgbà kékeré mi.

Èmi jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn máa lọ ṣe ìsinmi ní ilé nítorí pé bí ènìyàn bá lọ títí sí ibi iṣẹ́, ilé náà ni àbọ̀ ìsinmi oko. Ilé náà ni àbọ̀ ìsinmi oko nítorí pé èmi jẹ́ ẹnìkan tí ó je òṣìṣẹ́, tí ó ń ṣe iṣẹ́ ní ògbómọ̀ṣọ́. Iṣẹ́ secretariat ni iṣẹ́ tí mo sì ń ṣe níbi. Ní gbogbo ìgbà tí ó bá ti di àsìkò igbọ̀ludé tàbí àsìkò ìsinmi, ń ò wá sílẹ̀ láti wá sinmi nítorí pé ilé náà ni ibi tí mo lè wá tí ọkàn mi yóò sì balẹ̀, tí n ó ṣe falala folọlọ bí ó ṣe wù mí tí ó sì ní í ṣe ẹnìkan tí yóò yẹ mí ní ọwọ́ rẹ̀ wo fún ìdí eléyìí. Ilé ni ibi tí mo fẹ́ràn jù. Pápá à jùlọ, ìlú mi tí ó jẹ́ ìlú mi gangan gan-an, ibẹ̀ ni mo fẹ́ràn jù láti máa lọ ṣe ìsinmi ní àsìkò holiday.

Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí písà pọ̀ lórísìírísìí nítorí pé nǹkan yìí, ó jẹ́ nǹkan ayọ̀ fún mi, ó sì jẹ́ nǹkan ìwúrí. Debi wipe nǹkan yìí, ó jẹ́ nǹkan tí ó ṣọ̀wọ́n láàárín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó ń bẹ ní ayé. Ǹkan yi le mi máa wa ń rò nínú ọkàn mi wípé, "àh! Èmi nìkan tán, èmi ni Ọlọ́run ṣe èyí fún." Àìmọ̀ yẹn tó dára jù mí ló, tí ó lẹ́wàá jù mí lọ, tí ó lówó lọ́wọ́ jù mí ló, ṣùgbọ́n kò ni ọrẹ òfe. Ǹkan yìí, èmi sì wá ní ọrẹ òfe rẹ̀, kí ni mi ò wá ní máa dúpẹ́, máa yọ̀ lọ́wọ́ Ọlọ́run fún? Ǹkan yìí jẹ́ nǹkan tó jẹ́ nǹkan tí ó dùn mi nínú, tí mo sì máa ń fò fún ayọ̀ níbẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan idùnnu. Àṣírí pé ó jẹ́ nǹkan tí ó kò wọ́pọ̀ láàrín ènìyàn láti rí kò sì jẹ́ nǹkan tí ó rọrùn fún ènìyàn láti rí. Inú mi á máa dùn gidigidi. Nígbà tí mo bá rí pízzà.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé ọ̀kàndínlọ́gọ́rùn-ún tí àwa náà lọ sí Èkó ní ìgbà náà lọ́hùn. Kíní yìí jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tuntun lójú mi nítorí wipé ìwọ̀n ò rí ré nígbà náà lọ́hùn. Ó sì jẹ́ nǹkan bàbàrà lójú mi de bí wipé èmi a dúró lókè rere láti máa wo bí kínní yìí bó ṣe ń lọ. Ó gùn bọ̀gánì ọko de bí wipé ìgbà mìíràn tí mo bá ń wò ó, èmi a sì daẹ̀tẹ̀ lè wípé "àáà Ọlọ́run a máa ku iṣẹ́ o" de bi pé ìgbà mìíràn e to a fẹ́ máa kan ní ẹnu mi bọ́ sílẹ̀. Pápá àjò lọ, nǹkan yii lẹ́mi náà wa ri, mo wá wò wípé "àáà iyìí, èmi náà o si, ìwọ̀n gùn ún". Pápá àjò lọ, kí n tó kúrò ní Èkó ilé ní ìgbà náà, mo rí dájú wípé mo gùn ọkọ̀ ojú irin àti wípé ọkọ̀ ojú irin yìí tú wàní, owó rẹ̀ o tún wọ́n púpọ̀ púpọ̀ rárá. Àwọn nǹkan tó tún jẹ́ kí n gun ọkọ̀ ojú irin ní ìgbà náà nìyẹn. Bẹ́ẹ̀ni, mo gun ọkọ̀ ojú irin rí.

Èmi ò fẹ́ràn ìgbóná jẹ́jẹ́ka kan nínú yàrá mi o bí ó ti wù kí ó mọ̀. Nítorí wípé èmi jẹ́ ẹnìkan tí ara rẹ̀ náà dángájíá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí èmi ò kín gbóná, tí mi ò kín tutù jù. Ara mi á dúró jẹ́ dáradára. Débi i pé èmi ò kín ṣe àrùn, bẹ́ẹ̀ ni èmi ò kín ní àrùn ibà. Rárá, èmi fẹ́ bí Ọlọ́run tí dá afẹ́fẹ́, iná afẹ́fẹ́ bó ṣe dá ìgbà mìíràn á tutù, ìgbà mìíràn á ṣe bí ooru. Àwọn nǹkan yìí náà ni ó wà nínú ilé mi tí bí Ọlọ́run ṣe ṣe é. Ìgbà mìíràn tó wà tutù, ó ṣe dédé ara mi. Ìgbà mìíràn tí ó wà ṣe bí ẹ lọ́wọ́rọ́ díẹ̀, ó ṣe dédé ara mi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ wípé alási ko orù, bẹ́ẹ̀ ni a sì ní àsìkò òtútù tí a mọ̀ sí àsìkò ọyẹ́. Èmi kò nífẹ̀ẹ́ sí ohun gbígbóná díẹ̀ ínú yàrá mi o. Bí Ọlọ́run bá ti ṣètò afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni ó bá ara mi mu.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ fún, tí mo fẹ́ kọ fún iṣẹ́ mi pọ̀ lóriṣiriṣi, tí ó sì wù mí ní ọkàn láti kọ kí Ọlọ́run kí ó sì fún mi ní àǹfààní láti lè ṣe. Nítoríwipé láyé yìí èèyàn ò gbọdọ̀ jókòó sójú kan, nítorí pé àwọn Yorùbá náà pòwe wọ́n ní ológun èṣin kò gbọdọ̀ tọ, kò gbọdọ̀, kò gbọdọ̀ tọ ẹ̀fọ̀n lẹ́yìn. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ náà rí. Nítorí pé láyé òde òní ìmọ̀ ń tẹ̀síwájú sí tí kò sì dúró rára. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ènìyàn a gbọdọ̀ máa ṣe upgrading nínú ara rẹ̀ àti níbi iṣẹ́ rẹ̀. Pápá jù lọ àwọn èrọ̀ ìgbàlódé kan wà tí ó mú iṣẹ́ rọrùn fún ènìyàn láti ní níbi iṣẹ́. Pápá jù lọ iṣẹ́ tèmi tí ó jẹ́ iṣẹ́ engineering tí a mò sí iṣẹ́ tú fóọ̀nù ṣe, tú fóọ̀nù ṣe. Iṣẹ́ yìí ó dára púpọ̀ púpọ̀ tí ó sì ní àwọn ohun èlò ìgbàlódé lọ́nà tí ó mú iṣẹ́ rọrùn wá. Ṣùgbọ́n owó ni ò tíì ṣí fún mi láti lè ṣe àwọn nǹkan yìí tàbí láti, láti lọ ní ìmọ̀ ní ipa rẹ̀. Èyí ni àwọn ohun tuntun tí mo fẹ́ kọ fún iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń sáré dára dára, tí àwọn ẹgbẹ́ mi sì máa ń pè mí ní amọ̀ ọ́, amọ̀ ọ́, amọ̀ ọ́. Wọn a máa pè mí ní ìgbà mí bíi oríkì tàbí bíi ìnagijẹ. Ni ìgbà náà lọ́hùn, ní agbègbè ìbílẹ̀ wa, àwọn ìjọba ṣe ètò kan tí wọ́n ń pè ní maraton. Eré yìí ó jẹ́ bí eré ẹlẹ́mi ẹṣin. Ní ìgbà náà lọ́hùn, a ó sá eré láti ìlú kan dé ìlú kejì, débipé eré náà á sá tàá sá ní ìgbà náà lọ́hùn, ó kó odidi ìlú mẹ́ta léra wọn ká tó dé ibi tí a ń lọ. Wọn ṣe ètò yìí ní ilé ìwé sí ilé ìwé ní ìgbà náà lọ́hùn, débi wípé ẹlẹ́mi ẹṣin ni kíní ọ̀hún, tí mo sì rí ipò kínní ní ibẹ̀. Inú mi dùn jọjọ fún nǹkan wọ̀nyí. Pápá jù lọ ní ilé ìwé wa, èmi ni mo jẹ́ tí ó máa ń sáré jù kó tó di wípé a jáde tí a sì máa ń lọ sí oríṣìíríṣìí sípọ̀tì tí a mọ̀ sí eré ìdárayá tí a sì máa ń rí ipò ní gbogbo ìgbà tí a bá ti lọ sí ibi sípọ̀tì tí a mọ̀ sí eré ìdárayá. Bẹ́ẹ̀ni, mo máa ń sáré dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ nípa bí a ti ń ka àwòrán ilé níwọ̀nba díẹ̀. Tí ọ̀pọ̀lọ̀ mi mọ̀ gbé ti ó sì mọ̀ nítorí pé ilé náà ó ṣòro ká tí a mọ̀ sí Population of Census. Nǹkan yìí ó ṣojú mi nígbà tí àwọn ìjọba gbé kalẹ̀ wípé kí wọ́n máa ṣe census fún ilé kọ̀ọ̀kan nígbà náà lọ́hùn. Èmi a máa tẹ̀lé wọn káàkiri láti ilé kan sí ilé kejì láti lè rí àrídájú bí wọ́n ṣe ń ka nǹkan yìí. Nǹkan yìí ló wá jẹ́ kí mo mọ bí wọ́n ṣe ń ka àwòrán ilé nígbà náà títí di òní yìí. Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ka àwòrán ilé.

Bí mo ṣe máa ń ṣe Ìbáṣepọ̀ láàárín àwọn alábáṣiṣẹ́pọ̀ mi, èmi a máa ṣe Ìbáṣepọ̀ tí ó dánmọ́rán láàárín wọn àti Ìbáṣepọ̀ tí ó gún, tí ó sì ń ṣe iyebíye lójú wọn nítorí wípé èmi ò kí ń fẹ́ báyìí báyìí. Bẹ́ẹ̀ ni, wọn ò pẹ̀, wọn ò sì fi ń, èmi ò fi ń, ní ò mi, èmi ò fi ń, èmi ò kí ń fẹ́ rújú rújú nítorí wípé èmi mọ̀ wípé bí ènìyàn bá re ọmọlàkejì ń jẹ, òun ru ẹni fẹ́ níbẹ̀. Wọ́n, àwọn nkqn náà ń bẹ tí yóò re òun náà jẹ. Èmi máa ń ṣe Ìbáṣepọ̀ tí ó gún, tí ó sì lójú ìtú, tí ò ní sí àparọ́tù láàrín ara wa, tí ò sì ní sí ìwà jìbìtì níbẹ̀. Èmi a máa ṣe Ìbáṣepọ̀ tí ó dára láàárín àwọn alábáṣiṣẹ́pọ̀ mi.

Bẹ́ẹ̀ni, inú mi dùn fún ìbéèrè yìí púpọ̀púpọ̀ wípé ṣé mo máa ń ṣe yoga. Yoga yìí jẹ́ ǹkan tí ó jẹ́ ǹkan tí ó ti ọkàn mi wá láti máa ṣe ní gbogbo ìgbà de bi wípé nígbà tí mo bá ń ṣe é, ara mi a máa dán gaja tí mo sì máa ń láàgùn jáde nínú ara mi. De bí pé nígbà tí mo bá fẹ́ ṣe yoga yìí, èmi a ń bọ́ ẹwù mi sílẹ̀ tí yóò sì kun ṣòkòtò pélébé ní ìdí mi àti síngílẹ́sì kékeré ní ara mi torí pé mo mọ̀ wípé tí mo bá ń ṣe yoga yìí, àṣẹ láàgùn ni mo máa ń ṣe. Inú mi máa ń dùn gan ni nígbà tí mo bá ń ṣe yoga yìí ti ayọ̀ sì máa ń gba inú ọkàn mi. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga, yoga.

Àkókò agogo méje alẹ́ ni èmi nífẹ̀ẹ́ sí láti máa jẹ oúnjẹ alẹ́. Nítorí pé ẹ̀yìn oní ìmọ̀ ẹ̀rọ tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ní iṣẹ́ dókítà, ó ti sọ fún mi, ó ní kí má máa jẹun ní oúnjẹ eat and sleep mọ́ tí a mọ̀ sí oúnjẹ jẹun tán kó ó tì sùn. Ó ní oúnjẹ yìí, ó ní orúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ kò dára rárá. Látìgbà náà ni mo ti mú jíjẹ oúnjẹ alẹ́ mi sí agogo méje. Nítorí pé tí èmi náà bá jẹ oúnjẹ náà tán, oúnjẹ náà yóò ti lọ díẹ̀ nínú mi. Débí wi pé tí mo bá sùn, n ó lè sùn dáradára. Nítorí pé oúnjẹ náà kò ní wúwo rìnrìnrìn nínú mi. Agogo méje alẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi.

Ìbáṣepọ̀ mi láàárín olórí isẹ́ mi, ó jẹ́ ìbáṣepọ̀ tí ó gún, tí àlàáfíà sì jọba níbẹ̀. Nítorí pé ọ̀gá mi ní ẹnu isẹ́, ó mọ̀ mí wípé ọmọ dáradára ni mí tí ó sì mọ̀ wípé èmi ò kí ń ṣe àparutú, tí ó sì mọ̀ wípé mi ò kí ń mú nnkan mọ́ nǹkan, torí pé tí ó bá fẹ́ jáde nígbà mìíràn kò ní ti ọ́fíísì rẹ̀ ráaráa. Tí ó sì mọ̀ wípé ọ́fíìsì rẹ̀ yìí, òun máa ń wà ní ibẹ̀ ní gbogbo ìgbà. Ó mọ̀ wípé bí ibi òun bá fi tọrọ sí, ibẹ̀ lọ̀wọ́ ń bá tọrọ. Bí tóun bá fi kọ́bọ̀ sí, ibẹ̀ lọ̀wọ́ ń bá kọ́bọ̀. Inú ọ̀gá yìí dùn sí mi púpọ̀púpọ̀, nítorí pé ó mọ̀ wípé irú mi ṣọ̀wọ́n. Ó sì fọkànbalẹ̀ lé mi lórí, nítorí pé bí ó bá fẹ́ bẹ isẹ́, kò ní ìwúlẹ̀ ṣọ̀fẹ́ tó tó pé èyí ló ni wọ́n ń tà ǹkan yìí. Ó ti mọ̀ wípé dèédèé iye tí wọ́n ń tà iná ni. N ó sọ fún òun uní fikún, bẹ́ẹ̀ ni n ò sì ní yọ kúrò. Báyìí, mo sì máa ń ṣe iṣẹ́ lọ́dọ̀ àwọn olórí isẹ́ mi. Èmi a máa ṣe iṣẹ́ dáradára pẹ̀lú àlàáfíà.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi, ó pé oríṣìíríṣìí tí èmi náà kò lè máa sọ nígbà mìíràn, débi wípé a ò lè ṣe kámámí nínú ayé yìí. Nígbà mìíràn, a dùn tí gbogbo a kan si. Nígbà mìíràn, a sì ti fẹ́ rí, a fẹ́ lọ tikọ́tikọ́ nítorí pé ti ibi ti rè ni a dá lé ayé. Ẹ dáá ò sì lè ṣe kó rí o ma mi. Bẹ́ẹ̀ sì ni, ìka wa yi oò dàgbà. Nígbà mìíràn, èèyàn a máa dojú ìṣòro, kọ́ jú-kójú ìṣòro mìíràn tí ó jẹ́ wípé ọkàn ènìyàn níbalẹ̀, lébi wípé ènìyàn fẹ́ máa ṣe ìṣekúṣe nítorí wípé ẹrù a máa fẹ́ ba ènìyàn. Àwọn ìṣòro tí mo máa ń kojú lẹ́nu iṣẹ́ mi ó pe oríṣìíríṣìí tí Ọlọ́run sì máa ń bá mi bí ààrẹ. Paa pàá jù lọ kí n tu wáa n ṣe àwọn ìṣòro tí ó ga rẹrẹrẹ. Àwọn ìṣòro kéékèèké tí náà ni mo máa ń kojú tí Ọlọ́run sì máa ń bá mi bí ààrẹ lẹ́nu iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, èmi a má fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud nítorí wípé tí ènìyàn bá fi àwọn ǹkan wọ̀nyí pamọ́ ní oríṣìíríṣìí ọ̀nà bí méjì tàbí mẹ́ta, ó jẹ́ ǹkan tó fo ọkàn balẹ̀ lórí. Nítorí wípé àwọn ǹkan wọ̀nyí ó ṣe iyebíye fún mi débi wípé mi ò gbọdọ̀ sọ nkankan nù níbẹ̀ nínú wọn. Tí ó bá fi mú mi sọ nkankan nù níbẹ̀ nínú wọn, àjẹ́ wípé owó gidigidi ni wọ́n ó tọ́jú láti fi wá omi tàbí láti fi gba omi. Èmi a máa pa ǹkan mọ́ sórí cloud mi dáradára debi wípé tí mo bá sì ti pa ǹkan yìí mọ́ sórí cloud mi, ọkàn mi ó balẹ̀ tí mo sì mọ̀ wípé kò sí ohun náà tí yiò ṣe lórí cloud mi. Bẹ́ẹ̀ ni èmi a máa pa ǹkan mọ́ ni ori cloud mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà ní inú ọkọ̀ dáradára. Pápá pẹ̀lú tí mo sì mọ̀ wípé nǹkan yìí ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Nítorí wípé ìgbà tí èèyàn ń lérò ni accident máa ń wá tí ó sì máa ń ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀. Fún ìdí eléyìí tí mo bá fẹ́ jókòó sí inú ọkọ̀, èmi a máa fẹ́ jókòó sí ẹ̀bá fèrèsé ibi ọkọ̀. Nítorí wípé láti lè jẹ́ kí i ní àǹfààní láti lè dé ǹkan ààbò yìí tí a mọ̀ sí seat belt nínú ọkọ̀. Èmi nífẹ̀ẹ́ sí nǹkan yìí púpọ̀púpọ̀ nítorí wípé mo mọ̀ wípé ó jẹ́ ǹkan tí ó dára fún ènìyàn láti ṣe nítorí ìjàmbá inú ọkọ̀. Bẹ́ẹ̀ni o, mo máa ń de àwọn ààbò ǹkan tí ó wà nínú ọkọ̀.

Èmi a máa ṣe ètò email mi dáradára. Pàápàá pẹ̀lú, tí mo sì mọ̀ wípé email mi yìí ó jẹ́ ǹkan tí, ó jẹ́ ohun tí mo lè rí gẹ́gẹ́ bí àwọn ǹkan bí òlurànlọ́wọ́ fún mi láti lè fi rí oríṣiríṣi message láti ọ̀dọ̀ ìjọba tàbí lórí ǹkan tí mo bá ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Mo máa ń ṣe àwọn, mo máa ń ṣe nǹkan email mi dáradára tí mo sì máa ń tọ́jú rẹ̀ ní ọ̀nà tí ó gba dára. Dẹ́bi wípé mo mọ̀ wípé nǹkan yìí ó jẹ́ ǹkan tí ó wúlò fún mi, tí ó sì jẹ́ ǹkan tí ó jẹ́mi lógun gidigidi. Báyìí mo sì máa ń ṣètò àwọn email mi.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí ẹ̀dà, mo nífẹ̀ẹ́ sí ìbere yìí púpọ̀ púpọ̀. Tí èmi náà oun ṣi da yín lóhùn lẹ́kun rere. Mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Àwọn ìmọ́lẹ̀ yìí wọ́n dára púpọ̀ púpọ̀. Pápá jù lọ, àwọn ìmọ́lẹ̀ yìí rẹwà, wọ́n dùn ún wò. Inú ènìyàn máa dùn nígbà tí àwọn ìmọ́lẹ̀ yìí bá mọ́. Pápá jù lọ, ó tun wa jẹ́ ìmọ́lẹ̀ tí ó ṣe àgọ́ ara ènìyàn láǹfààní. Kò ní gbóná jù, kò ní tutù jù. Àwọn ìmọ́lẹ̀ òwúrọ̀ ó dáa púpọ̀ púpọ̀ gbàá nítorí pé bí ojú ọmọ bá mọ́ ní òwúrọ̀, oru ò ní mú yàn ènìyàn wọ́n nígbà náà. Òtútù, atẹ́gùn tútù díẹ̀ díẹ̀ ni a rora máa fẹ́. Yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́, débi wípé ara tu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Iru fẹ ìmọ́lẹ̀ yìí, ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó dára tí inú ènìyàn sì máa ń dùn. Pápá jù lọ, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ náà, ìmọ́lẹ̀ yìí jẹ́ ìmọ́lẹ̀ tí inú mi dùn sí dáradára. Débi wípé bí ìrọ̀lẹ́ náà bá ti rọ̀, gbogbo ojú ọjọ́ á dára, á rẹwà. Ojú sáma náà á fun lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́, débi wípé tí ẹ̀yin bá gbójú òkè, ojú òní máa rò yín. Bẹ́ẹ̀ ni ojú òní máa ta yan. Àwọn ìmọ́lẹ̀ yìí, mo fẹ́ràn wọn púpọ̀ púpọ̀.

Èmi a máa mú àwọn èrò tuntun wá ní ọ̀nà tí ó gbà dára pẹ̀lú ìlànà tí ó gbà bà mú. Nítorí pé bí ènìyàn bá wà nínú ayé yìí tí ó kì ń ronú, pàápàá jùlọ tí ó kì ń ronú nǹkan tuntun, irúfẹ́ ni bẹ́ẹ̀. Ó jẹ́ wípé kò mọ ǹkan tó ń ṣe rára. Èmi a máa mú èrò tuntun wá dáradára, pàápàá jùlọ tàbí àbá tuntun. Nítorí pé ní ilé ẹgbẹ́ wa náà wọ́n mọ̀ mí pé pé ènìyàn tí mo-- irú ènìyàn tí mo jẹ́. Wọ́n sì mọ wìpé tí mo bá mú èrò tuntun wá gẹ́gẹ́ bí àbá fún wọn, ó máa ń ṣiṣẹ́ fún wọn. Mo máa ń mú èrò tuntun wá dáradára, pàápàá jùlọ tí ó sì máa ń ṣe àǹfààní láǹlá fún ẹ̀mí ti ká làrà mi.

Mo máa ń jí ní òwúrọ̀, mo máa ń jí ní dáradára. Debi ripe tí mo bá jí ní òwúrọ̀, ń ò jín ní òwúrọ̀ kùtùkùtù ní dàjí láti ṣe ètò àdúrà wípé, Ọlọ́run, mo dúpẹ́ ní ọwọ́ rẹ tí o mú mi sùn ní alé àná tí mo sì tún ta péré jín ní òwúrọ̀ yìí. Ǹkan yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi. Lẹ́yìn èyí, èmi a tún wá ṣe àtúnṣe gbogbo ilé mi débi wípé máa gbọn ibí maa ṣe tún fọ ilẹ̀. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ nìyí, ti inú mi sì ń dun si, ti ayọ̀ mi sì ń kún bẹ́ẹ̀ nítorí pé bí mo bá jí ní òwúrọ̀ yìí, èmi á jo tayọ̀tayọ̀, tìdùnnú tìdùnnú. Báyìí ni mo ṣe máa ń jí ní òwúrọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ dáradára ní ọ̀nà oríṣiríṣi. Nítorí pé ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí, ó jẹ́ ọ̀nà tí ènìyàn tún lè lo láti lè máa fi mú owó wọlé dáradára. Láìsí ní sí wípé a máa fi ariwo dá gbogbo àdúgbò láàmú tí owó a sì máa wọlé fún ènìyàn. Nítorí pé, papa jùlọ àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí náà ni bí i kọ̀m̀pútà. Nítorí pé bí ènìyàn bá ní kọ̀m̀pútà, kì í ṣe ẹ̀rọ nǹkan tí ó ń pariwo rárá, tí ènìyàn sì máa fi ṣe iṣẹ́ loríṣiríṣi tí owó sì máa wọlé. Pápá jùlọ bí i system náà, de bí wípé mo ní system náà tí mo máa fi ń ṣiṣẹ́ tí kò ṣẹ̀ láìríwo lọ rárá tí owó sì ń wọlé wá fún mi ní ori ẹlà mi. Bẹ́ẹ̀ ni mo ní mo máa ń lo àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń gbé àwọn àpò ẹ̀yìn nítorí pé bí mo ṣe wà yìí, kò sí kinì kan tí ó rọ mí lójú, tí ó rọ mí lójú rara nítorí pé ọmọ tí a tó nílé rẹ tí ó gbẹ́kọ̀ ni mo jẹ́. Èmi a máa gbé àwọn àpò ẹ̀yìn yí dáradára nítorí pé ó jẹ́ ǹkan tí àwọn ènìyàn tó máa ń rí tí wọ́n tó máa mọ̀ wípé dájúdájú eléyìí, ọmọlúwàbí ni. Eléyìí, ọmọ tí a bí nílé rẹ tí ó sì gba ẹ̀kọ́ ni. Èmi máa ń gbé àpò ẹ̀yìn dáradára tí kò sí ti kjnì kan tí ń tì mí lójú níbẹ̀. Níwọ́n ìgbà tí mo bá ti gbé, ń ó gbé tìdùnútìdùnú, ń ó gbé tọ̀yàyátọ̀yàya tí inú èmi náà sì dùn sí dáradára. Bẹ́ẹ̀ ni mo máa ń gbé àpò ẹ̀yìn.

Ó ti pẹ́ yoó ti tó bí òṣùpá mẹ́tàlá sí àsìkò yìí tí mo ti kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́. Nítorí pé ní àsìkò ìgbà náà, ó jẹ́ ǹkan tí àsìkò tí mo nílo iṣẹ́ náà gidigidi débi wípé mo pòungbẹ́ fún dáradára. Débi wípé iṣẹ́ náà kò sì padà ja mọ́ mi lọ́wọ́. Àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tí kò ṣe orílẹ̀-èdè dáradára. Wọ́n ti ọ̀rọ̀ òṣèlú bọ̀ ọ̀rọ̀ náà ni kò jẹ́ kó ja mọ́ mi lọ́wọ́. Ṣùgbọ́n tí wọ́n bá ní káwọ́n wo máàkì tí a gbà ní ibi ikiní níbi ǹkan náà. Mo jáwé olúborí dáradára níbi máàkì náà. Ṣùgbọ́n wọ́n ti ọwọ́ òṣèlú bọ ǹkan náà. Fún ìdí eléyìí yoó ti tó bí ìgbà òṣùpá mẹ́tàlá tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, èmi ní irùngbọ̀n dáradára, pàápàá jùlọ irùngbọ̀n yẹ́úké tí mo máa ń ti kọ́ǹpù bọ̀ láti máa fi ya. Òórùn náà ni mo ní. Èmi nífẹ̀ẹ́ sí irùngbọ̀n dáradára nítorí pé irùngbọ̀n a máa mú kí ọmọ ọkùnrin rẹwà, ó sì tún jẹ́ ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, àwọn obìnrin ayé òde òní tí wọ́n nífẹ̀ẹ́ sí jù. Wọ́n nífẹ̀ẹ́ sí irùngbọ̀n nítorí pé ní gbogbo ìgbà tí wọ́n bá sì wà ní ọ̀dọ̀ ọkọ wọn, wọn a máa fọwọ́ fa irùngbọ̀n yìí, wọn a máa fún wọn faàwá sílẹ̀, wọn a máa fọwọ́ faàwá sílẹ̀. Ẹ̀yí lọ́wọ́ jẹ́ kí èmi náà lówu mi ní orí. Ní ìgbà tí èmi náà rí ìrírí rẹ̀ bí àwọn obìnrin ṣe máa ń ṣe, èmi náà sì lọ da irùngbọ̀n mi sí tí mo sì jẹ́ kó gùn dáadáa. Fún ìdí eléyìí, mo ní irùngbọ̀n.

Mo ti kẹ́yìn lọ sí ibi orin nísìnyí, yóò sì tó bí òṣùpá méjì sẹ́yìn. Nítorí pé gbajúgbajà olórin ni mí tí mo sì gbọ́uńjẹ fẹ́ẹ́gbẹ́ tí mo gba àwobọ̀ níbẹ̀, tí mo sì jẹ́ ẹnìkan tí ó jẹ́ ènìyàn pàtàkì níbẹ̀, tí wọ́n sì fi, tí wọ́n fi, tí wọ́n ń fi ojú kéré mi rara. Débi wípé ibi tí mo bá ti ń dúró bí ẹdun, tí mò ń rọ̀ bí òwe níbi orin, èmi a máa kí ènìyàn ní mẹ́sẹ̀ mẹ́wàá, èmi a máa kí ènìyàn láti orí títí dé àtẹ́lẹsẹ̀. Débi wípé, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní mọ̀ ìgbà tí ó máa yọ ẹgbẹ̀rún kọ̀ọ̀kan jáde lápò tí ó máa fi mọ̀ mí ní orí. Nítorí ìdí eléyìí tí ó ti tó bí ìwọ̀n òṣùpá méjì tí mo sì lọ sí ibi orin.

Àwọn nǹkan tí ó máa ń mú, tí ó máa ń mú mi rẹ́rìn-ín ó pé oríṣiríṣi tí ó sì pọ̀ jaburata. Nítorí pé èmi gan-gan gan ni wọ́n bá máa pè ní ẹ̀rín òjọ́kọ náà, ọ̀rọ̀ kékeré báyìí a ti máa, a ti máa pami lẹ́rìn-ín tí ó sì jẹ́ nǹkan tí ó máa ń pami lẹ́rìn-ín dáradára. Nítorí pé ẹ̀rín rínrín ó dára púpọ̀ fún ènìyàn. Nítorí pé ènìyàn oni ro nú, bẹ́ẹ̀ ni ènìyàn osì ní máa dóríkodò tàbí máa pòṣe ní gbogbo ìgbà. Àwọn nǹkan tó máa ń pami lẹ́rìn-ín pọ̀, bí ka lọ sí ilé bọ́ọ̀lù, kó ní káàlù kó máa sọ ọ̀rọ̀, ọ̀rọ̀ àlùfàǹsá síra wọn. Débi wipé àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tí ó pani lẹ́rìn-ín, tó pani lẹ́rìn-ín jọ́jọ́, pàápàá jùlọ nígbà tí ẹ bá tún ń pa àlọ́ ní oríṣiríṣi. Àwọn nǹkan wọ̀nyí náà wọ́n jẹ́ nǹkan tí ó máa ń pami lẹ́rìn-ín dáradára.

Rárá o, kò mọ̀ emí lára rárá láti máa wọ ìborùn, nítorí wípé wón o fi kọ́ wa bẹ́ẹ̀ láti kékeré láti máa wọ ìborùn. Nítorí wipé èmi jẹ́ ẹlẹ́sìn onígbàgbọ́, èmi ò sì kín wọ ìborùn rárá. Lẹ́yìn pé ká dé bẹ̀rẹtì ní ìgbà náà, àwọn ohun tí wón fi kọ́ wa ni wọ̀nyìí. Èmi ò kín wọ, èmi ò kín wọ ìborùn rárá nítorí wipé kò jẹ́ ǹkan tó mọ̀ mi lára. Bẹ́ẹ̀ ni, kò sì jẹ́ ǹkan tí ó boyii fún ẹ̀sìn mi tí ó jẹ́ ti ẹ̀sìn ìgbàgbọ́. Rárá, èmi ò kín wọ ìborùn.

Mo ti kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù níṣinyìí, yóò ti tóbi ìwọ̀n òṣùpá mẹ́fà sẹ́yìn. Nítorí pé ní ìgbà náà tí mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù yìí, ó jẹ́ ìgbà tí mo ń lọ sí ìlú kan tí wọn ò mọ̀. Àti wípé ní ìgbà iná lọ́hùn, ní ọjọ́ náà lọ́hùn, owó sá fẹ́rẹ́ díẹ̀ ní ọwọ́ mi. Débi wípé mo kàn dúró sí ẹ̀bá títì ní ọjọ́ náà, bí mo bá fọwọ́ lẹ̀ fún ọkọ̀ akẹ́rù yìí. Àwọn ọkọ̀ yìí, wọ́n jẹ́ ọkọ̀, ọkọ̀ tí máa ń kó iṣu lọ sí ọjà. Àwọn ọkọ̀ yìí ni mo gùn lọ́jọ́ náà. Ni dẹ́rẹ́fà yìí sá ni kí n má ọkọ̀ náà lẹ́yìn. Nǹkan tí n ò ṣe rí, kí nìí jẹ́ ǹkan tí ò ní mẹ́lá lọ́jọ́ yìí tí Ọlọ́run tó sì jẹ́ wípé Ọlọ́run ló dóòlà ẹ̀mí mi dáradára. Fún ìdí eléyìí, yóò ti tóbi òṣùpá bíi mẹ́fà sẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáradára. Irúfẹ́ oúnjẹ tí ìbá jẹ, mo mọ̀ nípa rẹ̀ bí a ti ń sè é dáradára. Ṣé ká rọ̀ màlà ni? Àbí ká sebẹ̀? Àbí ká bẹ iṣu? Àbí ká gún iyán? Oríṣiríṣi oúnjẹ tí ó wà láyé yìí ni mo mọ̀ bí a ṣe ń sè. Ẹ̀ẹ̀gbò ṣíṣe, àwọn bàbá mi wọ́n ti fi kọ́ mi láti ilẹ̀ bí a ṣe ń ṣe ẹ̀gbò nítorí pé ní ayé ìgbà wun lọ́hun, wọn a máa ṣe ẹ̀gbò pẹ̀lú ewà dáradára. Pápá jùlọ, ọ̀tílí ṣíṣe mo mọ̀ ọ́ ṣe dáradára nítorí pé ní ìgbà kan, àwọn bàbá wa a máa gbé ọ̀tílí lọ sí oko. Wọn á gbáńa mọ ọ̀tílí ya, ya, ya, ya, ya, ya, ya debi wípé ọ̀tílí náà yóò fọ́ pẹ̀pẹ̀pẹ̀ pẹ̀lú epo tuntun lórí tí a máa fi jẹ. Fún ìdí eléyìí, gbogbo oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ bí a ti ń ṣe. Pápá àjùlọ tí mo bá jókòó ti àmàlà rírọ̀, tí mò ń ro àmàlà báyìí, oríṣiríṣi àwọn obìnrin ni ó máa ń wá wí wò mí. Ṣé wọn máa rí pé, "àáá, ilé yìí ọkọ dáradára ni o. Ọkọ rere lọ́ọ̀dẹ̀." Ibi tí ìyàwó bá wà. Fún ìdí eléyìí, mo mọ̀ bí a ti ń ṣe oúnjẹ.

Rárá o, èmi ò kín bínú rárá nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wà, ni wà tèmi tó Ọlọ́run dá mi. Ó dá mi ní onísúru ènìyàn dáradára tí ó sì jẹ́ wípé kò sí ohun kan tí ènìyàn le ṣe fún mi. Èmi ò kín tètè ya bínú. Ṣùgbọ́n ò, ó wa lè jẹ́ wípé ǹkan kékeré nígbà mìíràn tí ẹ̀rùrúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá ṣe fún mi ni yóò padà mú mi bínú. Nítorí pé àwọn Yorùbá pọ̀ wewípé ọjọ́ tí ọmọdé bá da ipò nù, àì bá a wí. Ọjọ́ tó bá dá omi nù, à máa bá wí dáadáa. Àwọn ǹkan yìí ló jẹ́ ǹkan tí èmi náà máa ń ṣe pẹ̀lú. Pápàá jùlọ nígbà tí mo bá wà nínú ọkọ̀, èmi jẹ́ ẹnìkan tí ò kín bínú rárá tí wọ́n máa wọ orísirísi ìwà oníkálukú. Bí ènìyàn tẹ̀mí mọ́lẹ̀, èmi ni máa tún ṣe sorry fún pé kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pé kí ó pẹ̀lẹ́. Èmi ò kín ṣe ẹni tí ó máa ń bínú nínú ọkọ̀ rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé afọjúsùn títa mi dáradára. Nitori wípé láyé yìí kò kí ń ṣe ìwọ nìkan tó lè ṣe owo kan Oríṣìíríṣìí ènìyàn tó mọ̀ àti èyí tí ènìyàn ò mọ̀ ni èèyàn jọ ń ṣe owo kán ṣoṣo náà. Fún ìdí eléyìí tí ẹ́ bá ṣe pàdé àwọn ènìyàn tí ó bá jẹ́ olówó kan náà ni wá, ní àjọ ń ṣe tí a sì pàdé ara wa, inú mi á dùn, àyo á gbanú ọkàn mi, èmi á sì dúró láti bá wọn sọ̀rọ̀ wípé báwo ni ọjà, se n yá, ṣe kò lọ? Ṣé àwọn ènìyàn o máa jẹ wọ́n lówó? Ṣé wọn ò ṣi máa ta ọjà awin púpọ̀ púpọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe pípàdé àfojúsùn títa mi.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi lóríṣiríṣi àti ní ìpele ní ìpele. Papaa jùlọ iṣẹ́ tí oníkálukú wọn ń ṣe ó yàtọ̀ sí ara wọn, tí wọ́n sì ń ṣe iṣẹ́ tí ó dára fún mi tí wọ́n sì ń mú owó wọlé wá fún mi ní ọ̀nà tí ó gba rọrùn. Nǹkan yìí jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan gbóògì fún mi tí ó sì jẹ́ nǹkan tí ó mú oúnjẹ wá sí ẹnu mi. Èmi ní ẹ̀rọ ọlọ́, ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé lóríṣiríṣi tí ó sì jẹ́ wípé nígbà tí mo bá ń lo àwọn ẹ̀rọ yìí iṣẹ́ mi a máa dára tí ó jẹ́ wípé tí mo bá ṣe oríṣiríṣi àrà ǹkan sí ara, ara ǹkan tí àwọn ẹ̀yà bá wá ṣe, ó máa ń jẹ́ ohun ìwúrí fún wọn tí inú wọn sì máa dùn sí. Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni wípé nígbà mìíràn iṣẹ́ a fẹ́ máa dojú rú tàbí a fẹ́ máa dàrú. Ṣùgbọ́n olorun Ọba elétò, ó ti tó gbogbo ẹ̀ dáradára tí ó sì ti mọ̀ wípé nǹkan yìí, ǹkan tí ó ṣe tí ó fi jẹun náà ni. Àwọn bí mo ṣe máa ń kojú ní ẹnu iṣẹ́, ó pé oríṣiríṣi ọ̀nà tí n ò lè máa sọ tán, tí ó sì jẹ́ wípé inú ọkàn mi ni, èmi ni mo mọ ibi tí ẹ̀gún ti ń gún mi ní ara. Ní fún ìdí eléyìí, àwọn ibi tí ìṣòro ti máa ń wà fún mi ní ẹnu iṣẹ́, òun náà ni eléyìí tí mo ṣọ yìí.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi nígbà mìíràn tí ó bá jẹ́ pé mo bá ṣe nǹkan tí nǹkan náà kò wa padà jú ṣe fún mi. Wa, èmi a máa rántí dáradára tí wọ́n sì máa sọ wípé "a tí mi ò bá ṣe báyìí yìí ni, ì bá ti ṣe nǹkan yìí, tí mo bá dára nǹkan báyìí yìí ni, ì bá ti ṣe nǹkan yìí, tí mo ò bá lọ sí ilé bọ́ọ̀lù ni, ìn bá ti lọ sí ilé Ọlọ́run, tí mo ò bá ti lọ sí ibí bàyi ni, in bá ti tẹ̀ ṣe nǹkan yìí tán." Fún ìdí eléyìí, àwọn ọ̀rọ̀ àṣìná mi tí mo máa ń rántí, àwọn ni wọ̀nyí tí ó sì máa ń jẹ́ è-è-èègbo ọkàn fún mi nígbà tí mo bá rántí, pàápàá jùlọ ó máa ń jẹ́ nǹkan ti yí, ó máa ń mú mi ronú ní àkókò ìgbà náà. Èyín ni bí mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àṣìná mi.

Rárá o, èmi ò ní ìfẹ́ sí láti máa lo ẹ̀rọ ìgbésókè rárá. Nítorí pé òun tẹ̀mí gan-an bíi ohun agogo ni. Ó jẹ́ ohun àrò tí ó sì jẹ́ ohun tí ó lagbára tí ó fọ́n ká kiri níbí pé tí mo bá pariwo kékeré báyìí, a ti fọ́n jáde sí ibi tí èmi gan-an tí ká lára mi ò ní rò. Fún ìdí eléyìí, èmi ò kí ń lo ẹ̀rọ ìgbésókè rárá bí ó ti wù kí ó mọ.

Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára dáradára. Àwòrán tí mo sì ní lára yìí, tó jẹ́ àwòrán, tí ó jẹ́ àwòrán tí ó jọni lójú, tí ó ya nílẹ̀ inú, tí ó sì jẹ́ àwòrán tí ó bu iyii kún ènìyàn. Èmi ní àwòrán lára dáradára, tí àwọn èèyàn sì máa n mọ̀ pé àwòrán Ọlọ́run ni èlé yìí. Ní ìdí elé yìí, èmi ní àwòrán lára dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí pé níbi tí ogunlọ́gọ̀ ènìyàn bá wà, tí ó sì jẹ́ wípé wọ́n fẹ́ gbọ́ tìtì ẹnu mi, èmi a lo ẹ̀rọ ìgbésókè yìí. Kíi ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí ó le gbọ́ mi. Láì máa jẹ́ pé wọ́n ń kẹ́ti kẹ́lẹ́kẹ́lẹ́, débi wípé níbi tí mo bá sọ̀rọ̀ dé, bo ti wù kí wọ́n pọ̀ tó, ohùn mi yóò dé ọ̀dọ̀ wọn dáradára. Èmi a máa lo àwọn ẹ̀rọ ìgbésókè yìí dáradára láti lè jẹ́ wípé kí wọ́n gbọ́ nǹkan tí mò ń sọ. Nítorí pé wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ mi yóò ṣe àwọn láǹfààní, yóò mú àwọn kọ́ ogbọ́n kọ́gbọ́n. Fún ìdí eléyìí, èmi a máa lo ẹ̀rọ ìgbésókè dáradára.

Èmi gẹ́gẹ́ bí èmi ti ka lára mi, èmi a máa lo àkókò péréte láti fi sùn nítorí pé bí ènìyàn bá jẹ́ alásùn piye tí a máa fi gbogbo ara sùn, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òún fi ọjọ́ ọ̀la rẹ̀ ṣeré. A ti wipé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlẹ si tun ni. Àkókò tí èmi máa fi ń sùn boya bíi kílẹ̀ tó mọ́, boya bíi wákàtí márùn-ún tàbí mẹ́rin ni mo máa fi ń sùn, tí ó sì jẹ́ wípé tí mo bá ti rora fi sùn ní fún ìgbà yìí, ara mi á tún jí pérére padà tí kò sì ní sí ohun kan tí yóò ṣe mí. Èmi jẹ́ ẹnìkan tí ó máa ń tètè sùn tí mo sì mọ̀ wípé jíji mi kò kín pẹ́ rára. Fún ìdí eléyìí wákàtí bíi márùn-ún tàbí mẹ́rin ni mo máa ń fi ń sùn kí í ìlẹ̀ tó mọ́.

Oríṣìíríṣìí oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Ìgbà mìíràn, èmi á po ògì lẹ́kẹ́ti tí yóò kì í tí wọ́n sì fi mílíìkì sí, tí mílíìkì náà yóò sì pọ̀ ní orí rẹ̀ pẹ̀lú àkàrà tí ó dára tí ó ní àlùbọ́sà nínú. Èmi àsi tún máa jẹ túwó ní ìgbà mìíràn. Ní ìgbà mìíràn èmi a máa jẹ bíi dòkùnù. Ní ìgbà mìíràn èmi a máa jẹ bíi iṣu. Nítorí pé àwọn oúnjẹ wọ̀nyí wọ́n jẹ́ àwọn oúnjẹ tí mo gbádùn dáradára. Ó sì jẹ́ àwọn oúnjẹ tí ó ṣe ara mi lóore tí ó sì bá bọ́dì ara mi lọ dáradára. Papajùlọ èmi a máa jẹ oúnjẹ bíi àmàlà lẹ́ òwúrọ̀ náà. Èmi rí i pé tí mo bá jẹ àmàlà ní òwúrọ̀, inú mi a máa dùn dáradára, ara mi a sì le pọ́n kí pọ́n kí. Èyí ni àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò dáradára nítorí pé èmi jẹ́ ẹnìkan tí ó máa ń wò bí ọjọ́ ọ̀la yóò ṣe rí. Pápá jù lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó kéré sí mi, niwọ́nbá, èmi a máa gba wọ́n nímọ̀ràn nípa bí ọjọ́ ọ̀la yóò ṣe rí, tí wọ́n sì máa gba ìmọ̀ràn lọ́dọ̀ mi. Tí wọ́n bá sì gba ìmọ̀ràn lọ́dọ̀ mi tán ní ìwọ̀n bí ọdún méjì sẹ́yìn, máa wọ́n, wọn a máa wá dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ máa wá dúpẹ́ ní ọwọ́ mi dáradára nítorí pé àwọn akòkó ìgbà tí mo gba wọ́n nímọ̀ràn náà, wọ́n mú lọ, wọ́n sì ṣe ǹkan tí ò yẹ kí wọ́n ó ṣe. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí ó máa ń rán ni lọ́wọ́ ní fún àkókò dáradára tí mo sì mọ̀ nípa bí a ṣe ń rán ni lọ́wọ́ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkókò.

Rárá o, èmi o ní ìfẹ́ sí láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Rárá, rárá. Nítorí wípé ó mọ wípé Ọlọ́run ni ló lè se ohun gbogbo nínú ohun gbogbo. Débi wípé láti kékeré wa, àwọn bàbá wa ò fi kọ́ wa láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Wọ́n ri wọ́n ti fún wa mọ, wọ́n ti fi wa mọ̀nà Ọlọ́run, wọ́n sì ti kọ́ wa bí a ti ń gbàdúrà sí Ọlọ́run, tí àdúrà ṣe fi ń gbà. Àwọn bàbá wa o kọ́ wa, bẹ́ẹ̀ ni wọn o sì fi ọ̀nà yìí lé wa lọ́wọ́ kí a máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Ǹkan yìí ó jẹ́ ǹkan tí èmi ò ní ìfẹ́ sí rárá tí inú mi ò sì dùn sí. Pápá jùlọ kí ń gbàdúrà sí Ọlọ́run, kíń rẹ́ ṣọ́ọ̀ṣì, kíń tọrọ, kíń bẹ̀bẹ̀. Tí mo sì mọ wípé tí mo bá ṣe ǹkan wonyìí níwájú Ọlọ́run, Ọlọ́run yóò ṣe, gbogbo ohun kohun tí mo bá béèrè, bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò ṣe fún mi. Rárá o, èmi ò ní ìfẹ́ sí láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé.

Bí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn, ó jẹ́ ọ̀nà tí ó dára, tí ó wuni lórí jọjọ, tí ó sì buyì kún ènìyàn. Nítorí pé èmi ò kí ń ṣe ẹnìkan tí ó ní ìjọra ẹni lójú, tí ó sì ní ìgbéraga. Mo jẹ́ ènìyàn tí ó rẹra rẹ̀ sílẹ̀ dáradára. Nítorí pé Ọlọ́run dá mi ní onírẹ̀lẹ̀ ọkàn tí ó dára. Èmi á máa ba àwọn ènìyàn lọ́wọ́ ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Pàápàá jù lọ, tí mo bá rí ẹni tí ó jù mí lọ, mo máa ń fẹ́ dọ̀bálẹ̀ fun ni. Nítorí pé mo mọ̀ wípé ìdọ̀bálẹ̀ ni a máa ń fi mọ ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tí ẹni náà bá kọ̀, tí ó sì nà ẹwọ̀ sí mi, n ó fi tìrẹ̀lẹ̀ tìrẹ̀lẹ̀ gba ọwọ́ náà dáradára tí n ó sì tẹríba fun. Débi wípé àwọn náà ó mọ̀ wípé dájúdájú onírẹ̀lẹ̀ ọkàn ni, ni, ni mí. Fún ìdí èyí, mo máa ń gba ọwọ́ àwọn èèyàn dáradára. Pàápàá jù lọ tí ó bá jẹ́ àwọn ọ̀rẹ́ mi, èmi a bà wọn lọ́wọ́ dáradára tí n ó sì tún dì mọ́ wọn pẹ̀lú, tí n ó sì tún sà wọ́n, tí inú wọn yóò dùn. Fún ìdí eléyìí, èmi máa ń gba ọwọ́ àwọn ènìyàn ní ọ̀nà tí ó dára tí ó sì wúni lórí.

Bí mo ṣe máa ń rìn,,,, nígbà tí mo bá wà ní orí ilà, mo máa ń rìn dáradára tí mo sì mọ̀ wípé àkókò ìgbà tí mo bá wà ní orí ilà yìí, mo máa fẹ́ ń pe ẹni tí ó bá jẹ́ ènìyàn tí ó bá jẹ́ olóorẹ́ mi tí mo sì mọ̀ wípé aláàánú mi ni. Wọn ó pè, wón kí dáradára tí wón ń bèèrè gbogbo ilé, ọmọ, aya, ìyá àti fámílí wọn tí wón o sì kí wọn kí ní òrékòórè. Pápá jù lọ, ẹni tí ó bá tún jẹ́ ẹni bí ọkan mi. Wọ́n pè, wọ́n sì bèèrè ìyá àti bàbá rẹ̀ tí wọ́n sì máa kí i ní oríkì rẹ̀ tí inú òun náà yóò sì máa dùn. Fún ìdí eléyìí, inú mi máa ń dùn nígbà tí mo bá ń rìn ni, tí mo bá ń lo àkókò ìgbà ní orí ilà mi tí àyo si máa ń gba inú ọkàn mi dáradára.

Orin tí mo fẹ́ràn gbọ́ ó pọ̀, ó pé oríṣiríṣi, tí mo sì nífẹ̀ẹ́ sí orin púpọ̀ púpọ̀ débi wípé èmi ò kí ń ní orin kan ní, ní pọ̀ sí tí mi ò kí ń fẹ́ gbọ́ nítorí pé mo láìfẹ́ sí orin. Mo sì nífẹ̀ sí ijó jíjó, la ti máa jó pẹ̀lú. Èmi nífẹ̀ẹ́ sí orin, oríṣiríṣi orin. Papa ju lọ, orin àwọn bàbá wa tí a mọ̀ sí orin ìgbà kan bíi "Aruná ìṣọ̀lá", "Àpàlà". Bíi orin àwọn ajó bíi "Ewé", bíi orin àwọn òbeseré. Papa ju lọ, àwọn orin tí ó jẹ́ orin tí ó kọ́ni lọ́gbọ́n nígbà náà, mo máa ń gbọ́ wọn dáradára. Papa ju lọ, àwọn orin tí ó bá jẹ́ orin ẹ̀mí, irú fé orin bẹ́ẹ̀ ó jẹ́ orin tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tí mo sì mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà níbẹ̀. Iru àwọn orin báyìí ó jẹ́ orin tí mo fẹ́ràn dáradára tí ó sì máa ń wù mí gbọ́ ní gbogbo ìgbà.

Èmi a máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe mi ní ọ̀nà tí ó dára tí ó sì mú ọgbọ́n dání. Nítorí wípé àwọn iṣẹ́ àkànṣe tí mo ti mọ̀ wípé iṣẹ́ yìí, èmi a ti máa fi àkókò sílẹ̀ fún un láti ọjọ́ tí ó ti pẹ́ dé bí wípé èmi a máa ya àkókò tí mo mọ̀ wípé yóò gbà mí dáadára láti lè ṣe iṣẹ́ náà síbi tí ó ní apẹ̀rẹ̀ àti ibi tí ó ti ní ojútú tí mo mọ̀ wípé, tí mo ti mọ̀ wípé iṣẹ́ náà yóò ní àṣeyọrí. Nítorí pé ẹni tí ó ṣiṣẹ́ yọrí ni a kí kú iṣẹ́, ẹnìkan e kí aláṣetì rárá. Àwọn iṣẹ́ àkànṣe báyìí, èmi a máa ya àkókò sí lẹ̀ sọ́tọ̀ dáadára fún wọn láti lè ṣe wọ́n àti láti lè ṣe wọ́n yànjú. Fún ìdí eléyìí, èmi a máa ya àkókò dáadára sọ́tọ̀ láti lè ṣe àwọn iṣẹ́ àkànṣe.

Èmi a máa dáhùn fóònù ní ibi iṣẹ́ ní ọ̀nà tí ó gba ìdákẹ́jẹ́, tí ó sì jẹ́ ọ̀nà tí mo mọ̀ wípé wọn ò fi ní lè dí àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ wa ní ọwọ́. Èmi a máa dáhùn ní ìdákẹ́jẹ́ tàbí pàápàá pẹ̀lú tí mo bá mọ̀ wípé mo ní àwọn ìpè báyìí. Wọn ó jáde lọ sínú ìtà gbangba tàbí kọ̀rọ̀ tí mo bá mọ̀ wípé kò ní gbà di àwọn ará ibi iṣẹ́ lọ́wọ́. Fún ìdí eléyìí, èmi a máa dáhùn nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ ní ìdákẹ́jẹ́ tí mo sì mọ̀ wípé tí mo bá dáhùn ní ìdákẹ́jẹ́ kò ní jẹ́ ǹ pa lára fún ẹni kankan. Bẹ́ẹ̀ sì ni wípé kò sì ní lè dí àwọn òṣìṣẹ́ tí ó jẹ́ òṣìṣẹ́ ilé-iṣẹ́ wa ní ọwọ́. Nítorí pé gbogbo àwọn ǹkan wọ̀nyí ó ti ní ẹ̀kọ́ bá ti máa ń ṣe, wón ò sì fi ìlànà sílẹ̀ fún wa. Àwọn ìlànà yìí a sì gbọ́dọ̀ kọjá ẹ̀ rára. Fún ìdí eléyìí, ó ti ní àwọn Fún ìdí eléyìí, èmi a máa sọ̀rọ̀ ní ìdákẹ́jẹ́ nígbà tí mo bá wà lórí fóònù ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, ojú mi dára púpọ̀ púpọ̀, ó rẹwà gidigidi débi wípé ó lalẹ̀ kedere, ó sì ríran débi wípé bí abẹ́rẹ́ bá jábọ́, bí ilẹ̀ bá ń ṣú lọ, n ó bẹ̀rẹ̀ n ó mu ní, ó kúrò ní pé, ó kúrò ní pé n o máa wá káàkiri. Èmi ọ á bẹ̀rẹ̀, máa mú orú nǹkan bẹ́ẹ̀ ni níbi tí ojú mi dára dé. Ojú mi dára dé bí wípé bí mo bá rin ìrìnàjò, èmi tún lójú ọ̀nà níbi pé níbi tí mi ò bá dé rí, tí mo bá fi lè dé bẹ̀ ní ẹ̀ẹ̀kan, ní ẹ́hìn bí ọdún mẹ́ta tàbí bí òṣùpá mẹ́tàlá tí mo bá tún dé bẹ̀, n ò mọ bẹ̀ dáradára láìsí ewu kàn tàbí láìsí ní, láìsí ní ṣí ìṣìná níbẹ̀. Ojú mi dára dára dé bí wípé bí mo bá ń ka nǹkan wíníwíní, ng ò ńí lo ìgò rárá tí ng o fi máa kàá geerege. Fún ìdí ẹlẹ́ yìí, ojú mi dára, ó lalẹ̀, ó lẹ́wà, ó sì ríran kedere dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi dáradára débi wípé èmi mọ̀ wípé ìràwọ̀ ẹni, òun náà ni atọ́nà ọlá ẹni láyé. Nítorí wípé ohunkóhun tí ẹ̀yan bá tí ń ṣe láyé, tó bá tí ń júse fún ènìyàn, òun náà ni ìràwọ̀ ènìyàn. Pápá jù lọ, ẹ̀yàn sì tún jánà, ẹ̀yàn tún jánà ìràwọ̀, irú ìràwọ̀ tí ó ní láyé. Fún ìdí eléyìí, àwọn nǹkan tí mò ń ṣe tí ó jẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, ó júse fún mi, mo sì ń rí ṣe. Ọlọ́run sì ń gbà fún mi níbẹ̀. Mo fi tọ́ ọmọ ní ilé ìwé, mo fi rí mọ́tò oko àyọ́kẹ́lẹ́, mo fi ní maṣíìnì irìn tí mo fi ń ṣe ẹsẹ̀ rìn. Oríṣìíríṣìí nǹkan tí mo gbé ṣe nílé ayé, mo fi rálẹ̀ káàkiri. Fún ìdí eléyìí, ó wá mú mi mọ̀ wípé mo mọ àmì ìràwọ̀ mi dáradára.

Bẹ́ẹ̀ni, èmi a máa gbọ́ podcast dáradára. Nítorí mo wi pé nínú àwọn nǹkan podcast, podcast gbígbọ́ yìí, àwọn nǹkan tí ó jẹ́ ǹkan apanilẹ́rìn-amúnínú ẹni dùn, ó wà níbẹ̀ dáradára. Pápa jùlọ tí ẹ̀yan bá lọ wo àwọn comment section podcast yìí, ó máa ń jẹ́ àwọn comment section tí ó máa ń pani lẹ́rìn dáradára. Débi wípé tí ẹlò míi bá ju ọ̀kọ̀ ọ̀rọ̀ lẹ̀, èèyàn á sì gba ẹ̀rín. Débi wípé o ò ní mọ̀ ìgbà tí omijé yóò fẹ́ máa kán ní ojú rẹ nígbà tí eyan bá rín ẹ̀rín dé ibi kan ní ìgbà mìíràn. Pápa jùlọ àwọn nǹkan tí ó jẹ́ podcast yìí ó jẹ́ ǹkan amúnì, amúnirẹ́rìn dáradára. Débi wípé èèyàn á gbàgbé ìbànújẹ́ tí èèyàn á sì gbàgbé gbogbo àwọn nǹkan tí èèyàn ń rò ní ọkàn tí kò dára. Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast.

Rárá o, èmi ò kí ń fi ààyè gba àwọn ímélì àìwúlò ní orí fóònù mi. Nítorí pé orí fóònù mi kún fún àwọn iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ gidi tí ó sì mọ wípé àwọn ǹkan yẹn ó ṣe ìwúlò fún mi púpọ̀ púpọ̀. Fún ìdí eléyìí, èmi ò kí ń fi ààyè gba àwọn ímélì àìwúlò lórí fóònù mi. Nítorí pé ní àtàràbẹ̀ ni àwọn ǹkan mìíràn yóò ti máa wọlé sí orí fóònù. Ẹ̀rọ ayára bíi àṣà mì tí ó sì nífẹ́ tẹ lórùn tàbí tí yóò máa gba ààyè tó yẹ kí ààyè tó dára kó wà tó yẹ kí ǹkan tó dára wà. Fún ìdí eléyìí, èmi ò kí ń fi ààyè gba ímélì àìwúlò ní orí fóònù mi. Nítorí pé ó jẹ́ ohun kan tí kò dára fún mi láti máa fi ààyè gba.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdájúbo dáradára nítorí wípé ó jẹ́ ǹkan tí a ti fi ó ti mọ́ra, tó ti mọwa lára ní àtigba kékeré. Gbogbo wa ti a bá ti ń lọ sí oko, tí a bá ń bọ̀ wálé, tí ó bá rẹ́wà, àwa máa dá àwọn ọkọ̀ dúró ní ìgbà ohun lọ́hùn. Nítorí pé gbogbo ìgbà ọhun lọ́hùn, a ṣi kééré jọjọ ní ìgbà ọhun lọ́hùn. Bóyá bí ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé ẹ́tàdínlọ́gọ́rùn-ún ni a máa ń dá àwọn ọkọ̀ náà dúró ní ojúgbó. Tí ó sì jẹ́ wípé tí a bá sọwọ́lẹ̀ fún àwọn ọkọ̀ mi bí ọkọ̀ èédú, ọkọ̀ akókuta tàbí àwọn igbà mi, ọkọ̀ akélùbọ́ tó lọ kó èlùbọ́ lóko, a máa ń sọwọ́lẹ̀ fún wọn pé "ki wọn jọ́, ki wọn gbé wa dé ìwájú". Fún ìdí eléyìí, àwọn ǹkan yìí ló wá jẹ́ kó mọ́ mi lára, ló jẹ́ kí n mọ̀ nípa bí a ti ń dá ọkọ̀ dúró lójúgbó.

Ní gbogbo ìgbà ni èmi máa ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́ nítorí wi pé mo mọ̀ wípé ìmọ́tótó oun náà ló bo ori àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń bo ori ooru. Nítorí pé ní ilé ìwé wa wọ́n ti fi kọ́ wa ní ibẹ̀ débi wípé bí a bá ṣiṣẹ́ tán, a ó lọ sí ibi ẹ̀gbà ibi tí a sì máa ń fọ ọwọ́. Gbogbo wa ni a ó fọ ọwọ́ wa ní ọyọ́ kọ̀ọ̀kan tí ọwọ́ wa yóò sì mọ́ yaga tí ó sì mọ́ dáradára. Débi wípé pẹ̀lú ọṣẹ ni a ó tún fi fọ ọwọ́ náà kan pẹ̀lú tí ó sì ní sí oun kan nínú èékánná wa tí ó dúdú tàbí tí ó le ṣe àkóbá fún wa nígbà tí a bá ń jẹun. Débi wípé tí a bá họ ara tí èékánná wa bá dúdú, a ó tètè mú omi àti ọṣẹ láti fi fọ ọwọ́ wa tí ó le kí ó lè mọ́ dáradára. Fún ìdí eléyìí, ní gbogbo ìgbà ni èmi máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́.

Bí mo ṣe máa ń ṣe nígbà tí iṣẹ́ bá fẹ́ wá sí òpin, ó jẹ́ ọ̀nà tí mo lè ṣàlàyé wípé ní àwọn àkókò báyìí, ó jẹ́ nígbà tí mo tì mọ̀ wípé iṣẹ́ ti fẹ́ wá sí òpin, èmi a máa tètè dára mọ́ iṣẹ́ mi. Láti tètè mọ̀ wípé iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tí ó ṣe iyebíye lójú mi, tí ń o sì mú iṣẹ́ mi ní òkúkúndùn dáradára, tí mo sì mọ̀ wípé tí iṣẹ́ náà kò bá fi lè lọ láì jára mọ́ tàbí láì ṣe de ojú àmì, iṣẹ́ náà ó lè jẹ́ wípé kò ní abọ́ rẹ̀ tàbí géènì rẹ̀ ó lè máa dàńtọ́ tàbí kó má tẹ́mi lọ́rùn dáradára. Fun ìdí eléyìí, èmi a máa ṣe, èmi a máa ṣe, èmi a máa kojú àsìkò ìparí iṣẹ́ mi ní ọ̀nà tí ó dára àti ní ọ̀nà tí ó bu iyin kún ènìyàn.

Bẹ́ẹ̀ni, èmi a máa beèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ ní gbogbo ìgbà tí mo bá ti nílò ìrànlọ́wọ́ wọn. Nítorí wípé mo mọ̀ wípé àwọn nǹkan kan kọ̀ọ̀kan wà tí mi ò lè dá ṣe fúnra ra mi, bí kò ṣe pé bí kí ń beèrè ìrànlọ́wọ́ fún irúfẹ́ nnkan bẹ́ẹ̀. Tí mo sì mọ̀ wípé tí mo bá ti beèrè ìrànlọ́wọ́ irúfẹ́ nnkan báyìí, yóò jẹ́, yóò jẹ́ nnkan tí o wúlò fún mi, tí ó sì jẹ́ nnkan tí èmi náà o ṣe, tí maa sì tún gbádùn rẹ̀ gan pẹ̀lú. Bẹ́ẹ̀ni, mo máa ń bèerè ìrànlọ́wọ́ nǹkan lọ́wọ́ olùṣe, olùṣètò.

Èmi a máa kojú ìdènà ọkọ̀ ní ọ̀nà tí ó dára, papa ju lọ ní ọ̀nà tí ó jẹ́ ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Nítorí wípé tí ènìyàn bá máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí, ó jẹ́ nǹkan tí ó máa ń fa ìjàmbá ọkọ̀ tàbí àwọn mọṣínìrì tí ó jẹ́ oní táyà méjì tí wọ́n a máa yọ fò, fò, fò sí iwájú mọ́tò ní òjijì tí onímọ́tò náà tí ó jẹ́ dírẹ́fà tí ò ní mọ̀ rárá wípé ǹkan kan ti yọ sí òun lẹ́gbẹ̀ẹ́. Fún ìdí eléyìí, mo máa ń ṣe àwọn nǹkan wọ̀nyí kí ó lè jẹ́ àbò bo ọ̀pọ̀lọpọ̀ èrò nínú mọ́tò kí ó sì lè dóòlà ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó wà nínú mọ́tò papa julọ nínú ọdún tí ó jẹ́ wípé ìrìnàjò máa ń pọ̀ fún àwọn ènìyàn. Gbogbo wa la ṣì ń gbàdúrà kí a fi ayọ̀ ṣe ọdún. Fún ìdí eléyìí, mo mọ̀ bí a ṣe ń ṣe, bí a ṣe ń kojú ìdènà ọkọ̀ dáradára.

Ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi a máa ṣe ìfọnu mi lójúmọ́. Debi wípé mo mọ̀ wípé ẹnu ló ṣe pàtàkì fún ènìyàn jù dáradára láti ṣe ìmọ́tótó rè. Nítorí pé ẹnu ó jẹ́ ibi tí èérí máa ń gbà wọlé sí inú ara. Nítorí pé ẹnu náà là ń tí oúnjẹ jíjẹ, ohun mímu là ń tí bọ̀ tó fi ń lọ sí inú. Ní kété tí ẹ̀eyan bá sì ti jẹ àwọn oúnjẹ mìíràn tí ó ṣe, èèyàn a máa fọ ẹnu ní gbogbo ìgbà, pàpa jùlọ ní kété tí ẹ̀mi bá sì jẹ nǹkan tí ó jẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ ní ìgbà mìíràn. Nítorí pé ọ̀gẹ̀dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí ó sì jẹ́ nǹkan tí ó ṣe ara ní àǹfààní. Èmi a máa mú ẹnu mi nígbà ké-- ní kété tí mo bá sì jẹ ọ̀gẹ̀dẹ̀ tán báyìí, èmi a máa mú ẹnu mi, màá fọ̀ ó tí yió sì mọ́ ṣáká ṣáká dáradára. Fún ìdí eléyìí, ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń ṣe, mo màá ń fọ ẹnu mi lójoójúmọ́.

Rárá o, ẹyin ò kí ń fò mí rárá nítorí wípé ẹyin mi dangajia. Dà bí wípé bí mo bá bẹ̀rẹ̀ ní àárín bí i wákàtí méjì tàbí mẹ́ta, èmi àsì tún dide ná ró ṣánṣán láìsí wípé a ń fọwọ́ dábà dì tàbí a ń fọwọ́ ké ẹ̀yìn. Ẹ̀yin mi dúró dáradára, eegun ẹ̀yin mi sì gbádùn, ó gbá múṣẹ́ múṣẹ́, tí múṣẹ́ múṣẹ́ rẹ̀ sì gbá múṣẹ́ múṣẹ́. Fún ìdí èyí, ẹyin ò kí ń fò mí rárá.

Rárá o, èmi ò ní ìgbàgbọ́ rárá nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Nítorí wípé ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí a máa ṣe àkóbá fún ènìyàn ní ìgbà mìíràn ní ọ̀nà tí èèyàn ò lè rò rára. Nítorí pé wọ́n ti fi kọ́ mi láti lẹ̀ wípé ọ̀nà kan ṣoṣo tí a fi ẹsẹ̀ rẹ léyìí, èyí tí ó jẹ́ ọ̀nà onígbàgbọ́, òun náà ni kí o máa lọ nínú rẹ̀. Bàbá mi sì ti sọ fún mi wípé kí n má ṣe yapa kúrò nínú rẹ̀ láyeláyé. Irúfẹ́ ìgbàgbọ́ yìí sì nìyí, ó jẹ́ ìgbàgbọ́ tí ó ti nà, tí ó múnádóko, tí èmi náà sì mọ̀ wípé dájúdájú Ọlọ́run nbẹ nínú rẹ̀. Èmi ò yes, èmi ò ní ìgbàgbọ́ nínú àwọn, àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ nínú ara mi nìkan ni mo ní, mo ní ìgbàgbọ́ nínú ẹ̀. Fún ìdí eléyìí, èmi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ rárá.

Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà mi, ó ní ọgbọ́n nínú tí ó sì ní òye nínú pẹ̀lú. Débi wípé tí mo bá fẹ́ ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn oníbàárà mi, ó gba ọgbọ́n òun sọ́rọ̀ dáradára. Débi wípé bí ènìyàn bá fẹ́ ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn tí ó bá jẹ́ oníbàárà ènìyàn, èèyàn gbọdọ̀ fún wọn ní sọ́rọ̀ dáradára. Nítorí pé àwọn tí ó bá jẹ́ oníbàárà nígbà mìíràn wọn a máa mú ènìyàn bínú, ìgbà mìíràn wọn a máa ti ènìyàn gbọ́nggbọ́n pé kí ẹ̀yan fẹe fifẹ́ bá wọn jà. Ṣùgbọ́n èmi nítèmi, èmi ti mọ̀ pé ọgbọ́n ni a fi ń bá oníbàárà dowopọ̀ tí èèyàn kì í fi ń pàdánù oníbàárà. Fún ìdí eléyìí, èmi máa ń fi pẹ̀lẹ́ àti suurọ̀ bá àwọn oníbàárà mi ṣe ìdúnadúrà lórí ọ̀rọ̀ ọlọ́jàde. Èmi a sì máa ń lo èdè àpọ́nlé bí i "Yes sir" bí i "Yes ma'am" fún gbogbo wọn. Báyìí ni mo ṣe máa ń ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, èmi ní káàdì ìṣe dáradára tí ó sì jẹ́ wípé ó pọn dandan fún wa ní ibi iṣẹ́ wa láti lo káàdì ìṣe àti paapaa jùlọ ní ilé ẹgbẹ́ wa. Wọ́n pọ́n ní dandan fún wa ni wípé a gbọdọ̀ ní káàdì ìṣe, a sì gbọdọ̀ máa lò ó nítorí pé iṣẹ́ wa, iṣẹ́ tí ó jẹ́ wípé bí àwọn agbófinró bá gbá wa mú, ó lè ná wa ní owó tó pọ̀ láti lè jẹ́ wípé ní àtàrà àìlo káàdì ibi iṣẹ́ yìí. Fún ìdí èyí ni wọ́n ti jẹ́ kó yé wa dáadáa wípé a gbọdọ̀ máa lo káàdì ìṣe àti wípé láti ìgbà náà tí ó ti kọ́ mi, tí ó ti ẹni kan ti ṣe ní ojú mi láìlo káàdì ìṣe yìí, àwọn agbófinró gbé e tí wọ́n sì gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ẹ́ owó ní ọwọ́ rẹ̀. Fún ìdí èyí, èmi náà wá ti mú ní, mo ti mú ó ní dandan dandan wípé mo gbọdọ̀ ní káàdì ìṣe.

Eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ náà ni eré ìdárayá, eré ìbílẹ̀. Èyí tí a máa ń ṣe ní ilé ìwé wa ní ìgbà tí a fi wà ní ọjẹwẹ́wẹ́ ní ilé ìwé primary school tí a mọ̀ sí àwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà náà. Ni ọdún náà lọ́hùn, ní ìgbà tí a fi wà ní ilé ìwé náà ní ọdún ninety-ninety five lọhun tí a wà ní ilé, ní ilé ìwé náà tí o wá fi di àsìkò eré ìbílẹ̀ tí a mọ̀ sí eré ìdárayá yìí. Nínú gbogbo wa máa dùn débi wípé oníkálukú wa a ó lọ mú àwọn agbádá bàbá wa láàlọ́ kó sí agbádá òfì. Orí ẹni tí ó kó sí Dàńṣíkí, ẹni tí ó kó sí oríṣiríṣi àwọn agbádá yìí ni ó l'orúkọ pẹ̀lú oríṣiríṣi fìlà lérí, fìlà ab'etiajá àti fìlà èyí tí ó jẹ́ fìlà gidi. Ni àsìkò ìgbà eré ìdárayá yìí inú gbogbo wa máa dùn débi wípé gbogbo wa àti ohun tó tọ́ àti ohun tí ò tọ́ nínú wa máa dùn sí. Eré yìí ni ó jẹ́ eré tí mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn kí n máa jiyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà nitorí wipé èmi a máa ṣe eré kan tí a mọ̀ sí eré àríyànjiyàn. De'bí wipé níbi tí eléyìí bá lọ, èmi ò ní fẹ́ lọ síbẹ̀. Màá ṣafẹ́ kó jẹ́ bí ariwo bí àwàdà kò lè wáyé níbẹ̀. De'bi wipé ní ìgbà tí a bá ń ṣe àríyànjiyàn yìí, ọ̀pọ̀lọpọ̀ máa rerin, inú ọ̀pọ̀lọpọ̀ á máa dùn. De'bí wipé kò ní sí ẹni tí yóò banújẹ́ ní àkókò ìgbà náà. Èmi nífẹ̀ẹ́ sí kí n máa jiyàn dáradára, pàápàá jùlọ tí n bá lọ sí ilé bọ́ọ̀lù tí mo lọ ṣe, tí mo lọ wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí tẹlifíṣàn, ní orí, ní orí, ní ojú fọ́nrán tí a mọ̀ sí tẹlifíṣàn. Èmi nífẹ̀ẹ́ sí àwọn eré bọ́ọ̀lù yìí dáradára, pàápàá jùlọ tí ó bá ti ẹ̀ je asìkó ti Chelsea tàbí Man U ń gbá bọ́ọ̀lù. Àríyànjiyàn a máa wáyé níbẹ̀ de bí wipé, dẹ́ bí wipé bí ìjà bí ariwo á fẹ́ máa wáyé ní ìgbà mìíràn tí a sì tún fi pẹ̀lẹ́ àti sùúrù yanju rẹ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn jiyàn dáradára.

Èmi a máa lọ sí ìṣẹ́gun òde ní ìgbà gbogbo. Àfi àyé ó dé òní tí gbogbo ẹ̀ di wípé a ò ṣe irú nǹkan báhun mọ́. Ní ìgbà yẹn, ní ìgbà tí a ṣésè ń gbọ́njú bọ̀ wá ní ọdún náà lọ́hun, ní ọdún 1993 tí àwọn bàbá wa gbọ́n, tí wọ́n bí wa tí à ń gbọ́njú bọ̀ wá. Ní ìgbà náà lọ́hun, a máa ń lọ sí òde kan tí a mọ̀ sí òde, òde já sí ìyàwó, òde jà kí ó gba ìyàwó. Ní ìgbà náà lọ́hun, àwọn fìlàní tí ó jẹ́ darandaran tí a mọ̀ sí darandaran tí wọ́n máa ń da màlúù káàkiri òde lónìí, tí wọ́n bá fẹ́ jà gba ìyàwó, tí wọ́n bá fẹ́ ní ìyàwó náà ní ìgbà náà lọ́hun, wọ́n á máa jà láti fi lè gba ìyàwó, wón fé ìyàwó pèlú sàn dá. Ẹni tí ó bá jáwé olúborí pẹ̀lú sọ̀ndà yìí, òun náà ni yóò gba ìyàwó ni yóò sì fẹ́ ìyàwó. Àwọn ìgbà tí mo ti lọ sí òde ìṣẹ́gun kányìn ní èyí.

Irú etí gbọ́ tí mo máa ń gbọ́ náà ni irú etí gbọ́ tí ó jẹ́ ti earbuds. Èyí dára lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo bá ti ń lo earbuds yìí, nítorí pé ó mọ kélébé ní etí, ó sì wúlò púpọ̀púpọ̀. Dẹ́bí pé tí èèyàn bá fẹ́ mú ṣe ìpè lórí ìnlá èniyan, ó yí sì fún ènìyàn, ó sì ṣe ó rọ ènìyàn lọ́rùn dáradára láti lè ṣe ìnlá pípé lórí fóònù ẹ̀rọ ayára bí àṣá tí à ń gbé ká. Dẹ́ bí wi pé tí èèyàn bá ṣe ìpè náà ní wéréké kíákíá, lèyán máa gbọ́ ohun tí wọ́n ń sọ àti wípé earbuds yìí tí èèyàn bá tún wà ní orí alùpùpù, ó ṣe é gbé rìn ní ìrìnàjò láti bí bàyí lọ sí ògbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bí pé kò ní jábọ̀ rárá àti wípé kò ní máa kọ́ ènìyàn ní apá ọ̀tún sí apá òsì. Earbuds yìí, òun ni mo fẹ́ràn láti máa fi gbọ́ ohun kan.

Ìgbà tí mo máa ń lò ni àti jẹun ọ̀sán mi, ó máa ń tó bí ìgbà bí ọgbọ̀n ìṣẹ́jú nítorí wípé èmi a máa tẹ́ ara mi sí fàájì dáradára ní ìwòn ìgbà tí mo bá fẹ́ jẹun ní ọ̀sán dé bí wípé èmi a lọ sí ilé ẹmu. Ko tó di pé wón bẹ̀rẹ̀ oúnjẹ jíjẹ ní ọ̀sán, èmi a lọ sí ilé ẹmu láti lọ gba ẹmu tí ó jẹ́ ẹmu ògidì nítorí pé mo ní ìfẹ́ sí fàájì púpọ̀ púpọ̀. Ní ìwòn ìbà ìgbà tí mo bá ti jẹun yìí tán, èmi a gbé ẹmu yìí kóńdù ẹmu yìí sẹ́gbẹ̀ kan. Èmi a sì máa da a tẹ́retẹ́re sínú igbá láti lè mu ẹmu náà dé bí wípé wọn ó bọ́ sí ibi tí ategun fẹ́ ní abẹ́ igi tó bò dáradára tí wón sì máa mú ẹmu yìí dé bí wípé àkókò mi yóò fẹ́ lọ tán mọ mi lọ́wọ́. Fún ìdí eléyìí, èmi ṣe mú oúnjẹ jíjẹ ọ̀sán láàyè láti lè gba táìmù tí ó pọ̀ dáradára nítorí pé èmi ní ìfẹ́ sí fàájì púpọ̀ púpọ̀

Èmi jẹ́ ẹnìkan tí ó jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn, tí ó sì jẹ́ onísùúrù dáradára, débi wípé láàárín ibi iṣẹ́ tí a ti ń ṣe iṣẹ́, wón mọ̀ mí ní onísùúrù ènìyàn, tí wón sì mọ̀ wípé ènìyàn dáradára ni mí, tí wón sì fi ọkàn balẹ̀ lórí mi wípé kò sí àparótú tàbí ìwà jìbìtì tàbí ìwà bó bá lè bàjẹ́ kó bàjẹ́ ní ọwọ́ mi. Èmi a bó níṣẹ́ ṣe iṣẹ́ rẹ̀ bí i kánnípè mi ni mo ní iṣẹ́ náà, débi wípé ọkàn wọn balẹ̀ láti lè gbé iṣẹ́ náà fún mi, tí wón kó dà bí wón wà ní ìrìnàjò. Níwọ̀n ìgbà tí wón bá ti fi owó ṣe ránṣẹ́ sí ilé, èmi a máa bá iṣẹ́ lọ, tí wón sì ṣe iṣẹ́ náà dáradára. Àti wípé ìgbé ayé mi ó jẹ́ ìgbé ayé tí ó ní ìtumọ̀, àti wípé ó jẹ́ ìgbé ayé tí ó ṣe é fi tọrọ ìgbé ayé. Débi wípé ìwà sùúrù àti ìwà ìrẹ̀lẹ̀ o pọ̀ nínú ìgbé ayé mi. Èyí yìí ni bí mo ṣe ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbé ayé.

Bẹ́ẹ̀ni, èmi a máa ṣe ìmúdójúìwọ̀n sọfitíwìẹ̀ mi dáradára, nítorí wípé ó jẹ́ ǹkan tí ó dára fún ẹ̀rọ ayárabíàṣá tí à ń gbé ká léò jayé lónìí. Níwọ̀n ìgbà nígbà tí èèyàn bá ti lo ẹ̀yìn ẹ̀rọ ayárabíàṣá fún bí i òṣùpá mẹ́wàá sí òṣùpá méjìlá, ó máa ń dára kí èèyàn ṣe ìmúdójúìwọ̀n sọfitíwìẹ̀ orí fóònù tí ènìyàn ń lò. Nítorí wípé oríṣìíríṣìí fáírọ̀sì tí a mọ̀ sí nǹkan tí ó da bíi nǹkan ìdọ̀tí, yóò ti ti oríṣìíríṣìí wọlé sí orí fóònù. Débi pé ó máa ń jẹ́ kí fóònù rẹ máa lọ tíkọ́tíkọ́, iṣẹ́ orí rẹ̀ kò ní gbámúsémúṣé dáradára mọ́. Débi pé a fẹ́ máa gbóná tàbí kí ó máa ṣe ségesège ní ìgbà mìíràn. Báyìí ni èmi ṣe máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwìẹ̀ mi.

Èmi a máa múra sílẹ̀ fún ìpàdé ní ọ̀nà tí ó dára àti ọ̀nà tí ó wuni lórí jọjọ nítorí pé èmi ti ká lára mi. Èmi nífẹ̀ẹ́ sí ìpàdé débi pé ohun tí ó bá ti jẹ́ pé à ń kóra ẹni jọ pọ̀ láti ṣe ìpàdé lórí ìtẹ̀síwájú lórí ìlú tàbí ìtẹ̀síwájú lẹ́nu iṣẹ́. Èmi nífẹ̀ẹ́ sí nǹkan wọ̀nyí dáradára débi wípé tí ń pàdé bá fi ẹnu kò sí ọjọ́ kan kí ó tó di ọjọ́ ìpàdé gangan gan, èmi a máa lọ sí ilé oníkálukú láti lè máa lọ rán wọn létí pé ìyá lágbájá, ṣẹ́ e gbàgbé wipé ọ̀la ni ìpàdé wa. Ìyá tamado, ṣẹ́ gbàgbé wipé ọ̀la ni ìpàdé wa. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe kó tó di ọjọ́ ìpàdé torí pé mo mo wípé ìpàdé ṣíṣe ó ṣe pàtàkì. Nítorí pé láì ṣe ìpàdé, àwọn nǹkan wọ̀nyí tá ń ṣe kò ní lè tẹ̀síwájú bí iṣẹ́ tàbí bí ìtẹ̀síwájú ìlú tá ń ṣe ìpàdé lé lórí. Bákan náà lórí pẹ̀lú oníbàárà, èmi a máa ṣe, èmi a máa pe wọ́n lórí fóònù tí mo máa sì máa kí wọ́n, tí wọ́n sì béèrè àwọn ọmọ wọn pé ṣé àlàáfíà ni wọ́n wà pẹ̀lú ìdílé wọn. Báyìí ni mo ṣe máa ń ṣe pẹ̀lú àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, èmi a máa jẹ oúnjẹ ajẹkù. Ní ìwòn ìbà ìgbà tí ó bá jẹ́ wípé mo bá mọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ rí tí ó sì jẹ́ ẹni tí ó jẹ́ ara mi kan náà tí ń ò lè ṣàì má jẹ ohun tí ó bá jẹ kùn bí ìyá mi tàbí bí bàbá mi. Bí wọ́n bá jẹun kùn, èmi á gbé wọn sì jẹ, kódà èmi á tún máa lá abọ́ tí wọ́n bá fi jẹun ní ìgbà náà. Tàbí bí ó ṣe ti ẹ̀gbọ́n mi, èmi á gbé wọn, èmi á sì jẹ ní ọ̀nà tí ó dára. Gẹ́gẹ́ bí wípé bí wọ́n bá jẹ oúnjẹ náà, inú mi á dùn sí i wọ́n sì fi tìdùnnu tìdùnnu jẹ oúnjẹ náà. Bẹ́ẹ̀ ni èmi a máa jẹ oúnjẹ ajẹku.

Rárá o, èmi ò kí ń pa irọ́ o rárá. Pápa jùlọ, èmi ò mọ̀ bí a ti ń pa irọ́. Débi wípé wọn tún ń pa irọ́ ọkàn. Mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ olódodo àti ẹni tí ó ṣeé fọkàn tán. Nítorí pé a máa ń pa, a máa ń kan àyọkà yìí nígbà tí a wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wípé èmi jẹ́ olódodo àti ẹni tí ó ṣe gbọ́kànlé. Fún ìdí èyí, èmi ò kí ń ṣe alápá rútù rárá. Èmi ò sì kín ń ṣe ẹni tí ó jẹ́ oníjìbìtì. Nítorí pé àwọn tí ó bá jẹ́ alápá rútù tàbí oníjìbìtì tàbí a lọ kólónkigbe, àwọn ni wọ́n mọ̀ bí a ti ń parọ́ tí a sì ń parọ́ ọkàn. Fún ìdí eléyìí, èmi ò kín ń ṣe ẹnìkan tí ó máa ń parọ́ ọkàn. Èmi ò sì mọ bí a ti ń ro èrò ìparọ́ ọkàn rárá.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọ́ tí mo sì mọ̀ bí ènìyàn ṣe ń ṣe sí ènìyàn a fi fọ́ nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ akíkanjú, tí ó sì jẹ́ alágbára débi wípé bí ǹkan bá fẹ́ ṣẹlẹ̀ bí ogun dàbí ìdágìrì, èmi a dí ẹnìkan tí á dúró koko ko tí o sì ní bí ọkàn. Èmi ní ọkàn mo sì ní ìgbàgbọ́ tí ó dára nínú àwọn ohun kan yìí.